Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́. Léè tó jẹ́ aláwọ̀ dúdú, mo máa ń wọ ago ọwọ́ tí mo bá ń jáde, tí mo bá ń lọ sí àríyá, tí mo bá ń lọ sí ìpàdé, mo máa ń wọ ago ọwọ́ láti lè fi yẹ ago wọ̀ ní òrékọ́ọ̀rẹ́.

Báwo ni ọ̀ṣẹ máa ń pàrọ̀ okàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Mo máa ń pàrọ̀ okàn nígbà tí iṣẹ́ bá pọ̀ nípa wípé mo máa ń fún àmì ní ìsinmi. Mo lè fi iṣẹ́ tí mò ń ṣe sílẹ̀ kí kan rìn ní ojú títì bọya fún ìṣẹ́ ju méjì kí n na ẹyin mi. Ìyena wa làrán nǹkan tí mo máa ń ṣe nígbà tí iṣẹ́ bá pọ̀ fún mi gan láti ṣe.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ ìsinmi, kí ló ti jẹ́ ọjọ́ Sunday. Mo sì fẹ́ràn ọjọ́ yìí nítorí pé gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé ọjọ́ ìsinmi ni, ọjọ́ tí màá ní àyè láti fi ra ye àrá mi yàtọ̀ sí pé mò ń lọ sí ibi iṣẹ́, tí màá ra èyí láti sinmi, tí màá ra èyí láti fọ gbogbo àwọn nǹkan tí mo ti lò, tí màá ra èyí láti tún léṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ìdáàbòbò òórùn mo máa ń fi sí ara nígbà tí mo bá ń jáde. Nígbà tí mo bá ń lọ sí àríyá tí mo bá ti fẹ́ kúrò nílé, lẹ́yìn ìgbà tí mo bá ti we ìtàn, tí mo ti wo aṣọ, mo máa ń fi sí ara. Nítorí kí n lè bá ní ìmọ̀ tó tó níbi tí mo bá ń lọ. Níbi, nípa kí ibi tí àríyá ibi tí mo bá ń lọ kó ba lè yá gágá. Nítorí náà mo máa ń lo ìdáàbòbò òórùn mo máa ń lò sí ara.

Ìgbà tí mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ó tó bóyá eeméjì ṣi eemẹ́ta ni mo máa ń ní ìpàdé. Leyi tí ó dálé lórí bí àkójọ bá ṣe máa ní more taxi, eléyi máa ń determine bí àkójọ wà, bó ṣe máa jẹ. Bóyá eeméjì bóyá eemẹ́ta ni.

Ìbáṣepọ̀ tó wà láàrin èmi àti olórí iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, ìbáṣepọ̀ wa dánmọ́rán gan-an. Tó tú já sí wípé kò sí gbomi ṣí omi òto láàrin wa, kò sí ìjà, kò sí ikùnsínú láàrin èmi àti ẹni naa. Nítoní pa wípé mi ò ti run wu ìwà ìbàjẹ́, ìwà gidi òní mo máa ń hù.

Mi kì í ṣe ẹni tí kò kín jẹ ẹran o, mo máa ń jẹ ẹran gan. Gán ni nítorí pé ó ní ohun gidi tí ọ́n ń ṣe ní ara. Nítorí náà mo máa ń jẹ ẹran. Mi ò kín ṣe ẹni tí kò kín jẹ ẹran. Mo máa ń jẹ ẹran gan-an. Ni àwọn ìgbà tí ó bá wà lọ́wọ́ mi láti fi ra ẹran, mo máa ń rà, modẹ máa ń jẹ wọ́n.

Ojú mi dára gan, ó rẹwà ó dùn ún wò lọ́mọkùnrin. Bẹ́ẹ̀ni ojú mi dára, ó dára ní wíwò, ó dára tí mo bá ń sọ̀rọ̀, ó dára tí mo bá ń ya àwòrán, ó dára tí mo bá wà ní àwùjọ àwọn ènìyàn. Nítorí náà ojú mi dára ó jẹ́ ǹkan tí èèyàn máa ń wò láwọ̀túnwò ní ti dáa dáa.

Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún kì í ṣe ọjọ́ tí ó pọlọ rẹpẹtẹ. Boya ọ̀sẹ̀ méjì láàárín oṣù mẹ́ta. Ṣùgbọ́n ìsinmi ọ̀sọ̀ọ̀sẹ̀ yẹn, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ yẹn ó máa ń wá déédé. Ṣùgbọ́n tí mo bá fẹ́ gba ìsinmi tí ọlọ́dún, bóyá ọ̀sẹ̀ mẹ́ta tàbí ọ̀sẹ̀ méjì láàárín ọdún kan tí màá lò fún ìgbàgbọ ọ̀rọ̀.

Àkókò tí mo báa ń jẹ oúnjẹ alẹ́, ó pẹ́ ju aago mẹ́fà títí di aago mẹ́jọ alẹ́, òun ni mo máa ń jẹun. Moma ń gbìyànjú kó jásí pé nínú àwọn àsìkò yìí ni mobmáa jẹ oúnjẹ alẹ́ mi tí mo bá sì ti jẹ wọn tán. Ǹkan jíjẹ fún ọjọ́ náà, ó ti do pìnni yẹn.

Lẹ́kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ ni mo máa ń jẹ oúnjẹ tó bá kù, tí ẹ̀yin bá jẹ kú, mo máa ń jẹ wọ́n, tẹ́ni náà bá jẹ dáadáa, tí ó jẹ ni ìjẹ radàràda, tó jẹ pẹ̀lú ọmọlúwàbí, bẹ́ẹ̀ ni. Mi ò lè máa wo oúnjẹ lẹ̀ kí oúnjẹ ṣófo, tó bá jẹ oúnjẹ tí mo fẹ́ràn láti jẹ. Tẹ́ni tí ó lè jẹ oúnjẹ náà tó jẹ pẹ̀lú ọpọlọ gidi tí kò jẹun bí ẹranko.

Bẹ́ẹ̀ni mo máa ń mu coffee. Kódà gan mo máa ń mu coffee yẹn ní àárọ̀ kùtùkùtù. Léètí ó bá jẹ́ coffee dúdú, léleyii tí ó ni ní ǹnkan aládun nínú, mo máa ń mu coffee ní àárọ̀, mo dè máa ń mu nígbà tí mo bá wà ní ibi iṣẹ́. Ó jẹ́ ǹnkan tí ó jẹ́ ǹnkan àmúnisára lórí, bẹ́ẹ̀ ni mo máa ń mu.

Mo máa ń rí dájú wípé ọjà mi ó dára nípa wípé mo máa ń tẹ̀lé àwọn ìlànà tí mo ti là ká láti lè máa gbé àwọn èsì tó já sí wípé wọn má máa jọra wọn. Mo máa ń tẹ̀lé àwọn ìlànà náà, mo ti là wọ́n kalẹ̀. Nítorí náà ẹ tó bá fẹ́ ṣe ohun tí mò ń ṣe, o gbọdọ̀ tẹ̀lé àwọn ìlànà yìí láti lè jẹ́ kí jẹ́ sí wípé àṣeyọrí tó máa wá láti inú ohun tó ń ṣe á pàkọ́ mọ èyí tí wọn tí ń ṣe tẹ́lẹ̀.

Oúnjẹ tí mo mọ bí wọ́n ṣe ń ṣe dáadáa, òun náà ni- any oúnjẹ tí ọ́ ba ti jẹ oúnjẹ adúláwọ̀. Bo yá, ní àkotan àwọn òkèlè oúnjẹ, bo yá, àmàlà ni, láfún ni àwọn oúnjẹ òkèlè. Mo mọ àwọn oúnjẹ náà, mo mọ wọ́n ṣe dáadáa.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ìjinyàn láàrin àwọn ènìyàn, nítorí pé ó máa ń jẹ́ kì n máa ro ẹjọ́, ó máa ń fa ìkùnsínú lẹ́yìn ìgbà tí a bá jọ jinyàn tán. Lẹ́yìn táa bá n jó jìnyàn lórí ǹkan tó já sí wípé yóò mú ọgbọ́n dání, yóò dẹ̀ mú òye dání. Àwọn ìgbà ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá ń bá àwọn èyàn jinyàn ni, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mi e sábà jinyàn.